Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni ìbọ̀sẹ̀ èyí tó dé ọrùn ẹsẹ̀. Èyí tó dé ọrùn ẹsẹ̀ yìí ó máa ń jẹ́ kí èmi ni oore ọ̀fẹ́ láti ṣẹgun òtútù ní gbogbo ọ̀nà. Ìbọ̀sẹ̀ èyí tó dé ọrùn ẹsẹ̀ yìí, mo ní fẹ́ kí ó jẹ́ èyí tó ṣe aláwọ̀ pupa. Nítorí aláwọ̀ pupa ó máa jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé mo, mo jáde nínú ilé. Tó bá ní ohun tó ṣẹlẹ̀ ní ọ̀nà tó bá ti wọ ìbọ̀sẹ̀ pupa, àwọn ènìyàn tó mọ̀ ẹ́ nígbà tí mo, tí wón mọ̀ mi nígbà tí mo kúrò nílé, wọn á ti tètè mọ̀ wípé, "à, ọmọ yìí ló wọ ìbọ̀sẹ̀ pupa kúrò nílé. Kí ló dé ṣe wọ ìbọ̀sẹ̀ pupa?" Torí kán bá le tètè mọ̀ wípé ohun kan bá ì ti ṣẹlẹ̀. Ní ìwọ̀n yìí, ìbọ̀sẹ̀ èyí tó dé ọrùn ẹsẹ̀ tó jẹ́ aláwọ̀ pupa, ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣẹ́gun òtútù. Ó sì máa jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ohun kan ti ṣẹlẹ̀ bóyá ní abúró ni. Wọn á lè tètè mọ ohun tí wọ́n á fi ràn mí lọ́wọ́. Ìbọ̀sẹ̀ pupa yìí, mo máa ń wọ̀ nítorí pé mo máa ń tètè fi, ẹ́, ara sí òtútù. Òtútù máa ń ká mi lọ́wọ́. Ó máa ń ká mi lọ́wọ́ kò máa ń ká mi lẹ́sẹ̀ kò. So ìbọ̀sẹ̀ pupa yìí ó ń ràn mí lọ́wọ́ dáadáa, èyí tó dọ́rùn ẹsẹ̀. Ìbọ̀sẹ̀ èyí tó dọ́rùn ẹsẹ̀ náà ó ń rani lọ́wọ́ láti le, láti le ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan láàárín ilé. Àwọn ìbọ̀sẹ̀ mìíràn sì tún wà o. Èyí tó ṣe wípé wọn kìí rí. Èyí tó, èyí mìíràn sì wà, èyí tó dé ibi kókó ẹsẹ̀. A sì ti ní òmíràn náà tó ṣe wípé èyí tó dé, tó dé ibi ọrùn ẹsẹ̀ pátápátá ní apá òkè. A sì rí òmíràn náà tó máa ń wọ̀ láti ẹsẹ̀ títí dé ìdí. Ìbọ̀sẹ̀ pupa ni èmi fẹ́ràn jù èyí tó dé ọrùn ẹsẹ̀. Ìdí tí èmi sì ṣe fẹ́ràn ìbọ̀sẹ̀ pupa àti èyí tó dé ọrùn ẹsẹ̀ ni wípé ó ń ràn mí lọ́wọ́ láti, láti ṣe, láti, la-láti ṣe àìmári òtútù nítorí pé agbègbè tí mo wà, ìbọ̀sẹ̀ pupa, èyí tó dé ọrùn ẹsẹ̀, òun ló ṣe, òun ló wọ́pọ̀ jù. Ìbọ̀sẹ̀ pupa, èyí tó dọ́rùn ẹsẹ̀, òun ló ń ràn mí lọ́wọ́ láti, láti jagun òtútù ní agbègbè tí èmi wà nítorí pé àárín oko níbi tí ò ti sí mọ́, ẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó pọ̀, òun lè mí ń gbé. Ìbọ̀sẹ̀ pupa, èyí tó dánrùn ẹsẹ̀, òun ni èmi fẹ́ràn jù. Ìbọ̀sẹ̀ pupa tó dánrùn ẹsẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún isẹ́? Hùn, ìbéèrè yìí ó dùn mọ́ mi nínú nítorí wípé mo ṣì rí ìrìn àjò kan nípa isẹ́ mi láìpẹ́, ìyẹn ní àná. Hùn, lójú ọ̀nà ìrìn àjò mi, ojú mi rí ohun tó pọ̀, ojú mi rí ohun má ni gbàgbé lójú ọ̀nà. Àmọ́ mo dúpẹ́ nítorí pé Ọlọ́run gba ìṣàkóso. Ohun tó jù mi rí ni wípé àkọ́kọ́, owó ọkọ̀ ti gbé pẹ́lí si, ó sì dà mula, oda mí láàmú ní ìwọ̀nba. Ṣùgbọ́n mo pàpà sán owó ọkọ̀ náà. Bá tú ṣe ń rìn lọ lójú ọ̀nà pópó, mọ́tò tó wà níwájú wa, aa mọ̀ bó ṣe ṣe tó gbẹ́sẹ̀ lé ìdádúró mọ́tò tí mọ́tò tiwa náà tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ta lọ gba ìmúmọ́ mọ́tò èyí tó ṣe ṣì dá dúró lójú ọ̀nà. Ṣùgbọ́n mo dúpẹ́ o, mo rí ọ̀nà àbáyọ, a ò farapa, ṣùgbọ́n mọ́tò ó bàjẹ́. Nígbà tí a tún rí ìrìn àjò yìí lọ, a tún rí i wípé mọ́tò tó gbá ẹnú mọ́ ìdi mọ́tò yìí tó ṣe ṣì dá dúró lójú ọ̀nà, ó tún yọnu lọ́nà. Àh! Ọ̀rọ̀ náà ó bomi tútù si mi lọ́kàn ṣùgbọ́n adébi tá ń lọ láyọ̀. Mo rí ìrìn àjò yìí nípa ti iṣẹ́ láti lè kọ́ ẹ̀kọ́ nípa ìtọ́jú àwọn olóyún àti láti lè ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá ń bímọ. Ẹ̀kọ́ náà ó jẹ́ iyebíye, ó sì tún máa ràn mí lọ́wọ́ láti lè mọ ohun tí mò ń ṣe ní ibi iṣẹ́ mi. Nígbà tá parí gbogbo ẹ̀kọ́, wọ́n fún wa lówó táṣẹ́ rẹ́, ìyẹn gẹ́gẹ́ bí ohun tí a jèrè bọ̀ ní ìrìn àjò ìṣe èyí tá lọ. Ìrìn àjò náà dà mí láàmú lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ọkọ̀ tó gbé wa yọnu. A kò yọnu rárá, a yọnu to ẹ̀ẹ̀mẹrin ká tó dé ibi tá ń lọ gangan. Ìyẹn ni ìlú ibi tí a ti fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ ìtọ́jú olóyún àti bí a ṣe lè ràn wọ́n lọ́wọ́ nígbà ìbímọ. Ohun tó dára ni láti máa rin ìrìn àjò ibi iṣẹ́.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Pizza jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó ní àwọn èròjà asara lóore. Pizza jẹ́ oun tí inú mi máa ń dùn sí láti jẹ ní ọ̀pọ̀ ìgbà. Àwọn oun tí mo mọ̀ wípé pizza ní, ó ní ìyẹ̀fun, èyí tí wón fi ń po, ó sì máa ń ní àwọn èròjà bí alubosa, bí tòmátì, bí ẹyin. Ohun tí mo fẹ́ràn jùlọ lórí pizza, oun ni àwọn tòmátì, èyí tí wón fi ṣe lọ́ṣọ̀ọ́, èyí tó wà ní inú pizza. Èyí tí mo tún fẹ́ràn jùlọ náà nínú rẹ̀ ni ata ilẹ̀. Bẹ́ẹ̀, mo tún nífẹ̀ẹ́ sí kí wọ́n fi àlùbọ́sà kan fi ṣe pizza lọ́ṣọ̀ọ́. Pizza jẹ́ oun tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ sí àwọn ibi tí wón ti ń ta pizza. Bí mo lówó tó pọ̀, bí mi ò lówó tó pọ̀, mo máa ń dànù ara mi dùn láti ra pizza láti jókòó. Máa wá jẹ́, máa wá fi omi tútù, máa wá fi tẹ̀ ẹ́ lórí. Nígbà tí mo bá wá jẹ pizza tán, oorun a sì wá gbé mi lọ. Máa wá sùn bí ọmọ tuntun. Èmi fẹ́ràn pizza o. Àwọn oun tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí lórí pizza bí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan, àwọn bí alubosa, àwọn bí tòmátì, àwọn bí ata ilẹ̀, àwọn yeast àti iyọ̀, èyí tí a mú kó dùn, kó dùn dáadáa, kó ṣe é jẹ. Pizza jẹ́ oun tí mo nífẹ̀ẹ́ sí o. Mo sì like àwọn-- mo nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ sí àwọn ẹyin èyí tó máa ń fi ṣe lọ́ṣọ̀ọ́. Ṣùgbọ́n oun tí mo fẹ́ràn jù ni kí ń máa pọ́n, kí ń máa pọ́n tòmátì inú rẹ̀ lá àti àwọn àlùbọ́sà tó wà nínú pizza. Mo fẹ́ràn pizza gan-an ni. Mi ò fi pizza ṣeré, mo sì máa ń jẹ ẹ́ lóòrèkóòrè. Mi ò jẹ pizza rárá lóṣù, màá jẹ pizza tó ẹ̀ márùn-ún sí mẹ́fà nítorí mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn sì dẹ̀ ni, mo máa ń rà á lọ fún àwọn ọmọ mi tí mo bá ń bọ̀ láti ibi iṣẹ́ láti dá inú wọn náà dùn dáradára.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? À, fóònù mi, gbogbo ìgbà ni o. Èmi àti fóònù mi, tí wọ́n bá ti ka àrùn, wọ́n á ka ẹ́fà. Iyẹn ni wọ́n ń pè ní kòríkòsùn ni èmi àti fóònù mi. Fóònù mi ò e kúrò ní tòsí mi ò kí í kúrò ní sàkání mi nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni màá fẹ́ fi ìpè ránṣẹ́ sí ìyá mi tàbí sí àwọn ẹ̀gbọ́n mi tàbí sí àwọn àbúrò mi tí mo bá wà tí wọ́n ò sí ní tòsí mi tí màá fẹ́ gburo wọn. Ọ̀pọ̀ ìgbà dẹ ni màá wà ní iṣẹ́ alẹ́ tó ṣe wípé màá fẹ́ pe ilé kí ń pe ọmọ mi tàbí ọkọ mi. Tí mo bá ti lè mú fóònù mi tí mo pè, ọkàn mi á balẹ̀ wípé àlàáfíà náà ni wọ́n wà. Ọ̀pọ̀ ìgbà ni màá rí àwọn ìbéèrè tó rú mi lójú tí màá fẹ́ bèèrè lọ́wọ́ ènìyàn tó wà ní ẹ̀gbẹ́ mi ṣùgbọ́n màá tún á rántí wípé mo ní fóònù ẹ̀rọ ọlọ́gbọ́n dání tí màá rora tún ṣí, tí màá tún wo àwọn ìbéèrè wọ̀nyí tí màá dẹ̀ ti rí ìtumọ̀ àti ìdáhùn sí ìbéèrè mi. Fóònù yìí ó jẹ́ kí ìgbẹ́ ayé mi rọrùn, ó jẹ́ kí ìgbẹ́ ayé mi kó ní ìtumọ̀. Àkaìmoye àwọn tó ṣe wípé mo ti pàdé lórí afẹ́fẹ́ nípasẹ̀ fóònù. Èmi ò lè sọ wípé ìgbà báyìí ni mo máa ń mú fóònù mi dání o. Hinhin, àìmoye ìgbà tó ṣe wípé tí mo bá jáde tí mi ò mú fóònù dání ó máa dàbí ẹni pé mi ò sí ní tòsí ni. Fóònù mi yìí ṣe ohun tí mo lè ṣàìmá mú dání níbikíbi tí mo bá ń lọ. Fóònù mi wúlò fún mi ní ọ̀nà tó pọ̀. Fóònù mi, mi ò kí máa ń fẹ́ kó má ní iná lórí nítorí wípé mo mọ ìwúlò rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Fóònù mi, ó wúlò fún mi. Tí mo bá ní kí ń sọ iye ìgbà tí fóònù mi máa ń wà lọ́wọ́ mi lójúmọ́, màá fẹ́ lè sọ wípé ó ju wákàtí méjìdínlógún lọ. Fóònù mi yìí ṣàì dédé kú. Mo máa ń fi iná sórí fóònù mi lóòrèkóòrè kí ń lè mọ ohun tí ó ń lọ. Àìmoye ìgbà tó ṣe wípé tí iṣẹ́ bá rú mi lójú níbi iṣẹ́ mi, fóònù mi ni màá ṣí tí màá fi wo àwọn nǹkan tó rú mi lójú tí màá dẹ̀ fi wá solution.

Ṣé o máa ń ka ìwé? Àh, ìbéèrè yìí ó dùn mọ́ mi nínú dáradára nítorí wípé ẹni tí ó bá ti kàwé, ọjọ́ tí ènìyàn bá ti bẹ̀rẹ̀ tí ó bá ti kàwé tó dá dúró, kí gbí tí ó kàwé mọ́, ijọ́ náà ni ẹni oun o dàgbà sí mọ́. Gbogbo ìgbà ni mo máa ń kàwé. Boyà mó ń kọjá ni, màá ka nǹkan tó wà ní ẹ̀gbẹ́ ògiri. Bo yà mó ń rin ìrìnàjò ni, màá ka àwọn àwòrán èyí tó wà ní ẹ̀gbẹ́ ojú ọnà. Ìwé kíkà ṣe pàtàkì, ó ṣe kókó. Nítorí èèyàn tó bá fẹ́ láàlú yọ láyé, èèyàn tó bá fẹ́ rọ́wọ́ yọ, ẹni tó bá fẹ́ ṣoríire, kò gbọdọ̀ má kàwé. Nítorí àìkàwé wàhálà ni. Ìwé kíkà o ń mú ni tayọ. Ìwé kíkà ó ń mú ni ní láàlú yọ. Ìwé kíkà ń gbéni ga. Ó ń fi ènìyàn sí ipò tí ènìyàn kò rò tẹ́lẹ̀. Ìwé kíkà ni mú ni di ọlọ́gbọ́n láàárín àwọn tí wọ́n ò mọ̀wé. Ìwé kíkà o ń ran ni lọ́wọ́ láti jẹ, láti jókòó pẹ̀lú àwọn Ọba. Ìwé kíkà ń mú ni jẹun pẹ̀lú àwọn ìjòyè. Ìwé kíkà o ń mú ni jẹ́ ọlọ́gbọ́n nígbà tí àwọn ènìyàn bá ro wípé o ò ní ọgbọ́n. Ìwé kíkà máa ń ran ẹni, ó má, ó máa ti, a sì máa ń ran ènìyàn lọ́wọ́ láti lè dáhùn àwọn ìbéèrè tí ó bá rúni lójú. Tí ó bá kàwé, tí ó bá ní ọmọ tó lọ sí ilé ìwé tó gbé ìwé wá fún ọ wípé "Màámi, ẹ dákún, ẹ jọ̀wọ́, ẹ bá mi wá ìtumọ̀ ọ̀rọ̀ yìí." Báwo ni ẹni náà ṣe fẹ́ mọ ìdáhùn sí ìbéèrè tí ọmọ náà béèrè? Ẹni tí ò bá ti ka ìwé kò le ní ọgbọ́n. Ìwé kíkà dára nítorí pé ó ń mú ni túbọ̀ ní ìmọ̀ sí, ó máa ń mú ni mọ ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè ẹni, ó máa ń mú ni mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní tòsí ẹni. Ó ń mú ni mọ gbogbo àwọn ìròyìn tó ń lọ ní káàkakiri àgbáyé. Ó ń mú ni ní ọ̀rẹ́, ó ń mú ni ní ọlá, ó ń mú ni ní ọlá, ó ń mú ni pàdé olóre, ó ń mú ni pàdé alánú. Àìmọye ọ̀pọ̀ ìgbà tí ènìyàn á ka ìwé tó ṣe wípé nípa ìwé yẹn, lẹ́ni náà á fi lè ní ìmọ̀ sí ohun tó ń ṣe.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ, òun ni ẹ̀fọ́ arówó jẹja kíni mo ṣe fẹ́ràn ẹ̀fọ́ yìí ni wípé tí mo bá sè é, ó dùn jẹ iyán, ó dùn jẹ àmàlà, ó dùn jẹ ẹ̀bà, ó dùn jẹ ìrẹsì. Ohun tí ó jẹ́ kí ń fẹ́ran ẹ̀fọ́ arówó jẹja nìyẹn. Ọ̀pọ̀ ìgbà mo máa ń sè láì fi omi gbígbóná bọ̀. Ìgbà mìíràn kẹ̀dẹ̀ re, mo lè bọ̀, láì fi, láì fi, lai, mo lè sè láì fi omi gbígbóná bọ̀. Ṣùgbọ́n èyí tó dùn jù lọ ni èyí tí mo bọ̀, tí mo fi omi gbígbóná bọ̀ kí n tó dà á sínú ata. Ẹ̀fọ́ arówó jẹja jẹ́ ẹ̀fọ́ tó ń ṣe ara lóore, tó ń fúnni ní àwọn èròjà tí ara nílò. Ẹ̀fọ́ arówó jẹja yìí tó ṣe ara lóore jù ni èyí tó jẹ́ aláwọ̀ ewé mirinmirin. Àwọn kan máa ń fẹ́ pupa tó ṣe wípé kì í ṣe pé kò dára náà o, ṣùgbọ́n ó dára jura lọ. Èyí tí ó fẹ́ jọ aláwọ̀ ewé minimini, èyí ni ó ṣe ara lóore lọ́pọ̀lọpọ̀ nítorí pé èròjà rẹ̀ péye dáradára nínú ju àwọn èyí tó máa ń ṣe aláwọ̀ pupa. Ẹ̀fọ́ arówó jẹja jẹ́ ẹ̀fọ́ tó ṣe wípé tonílé tàlé jo ló lè ra ẹ̀fọ́ náà. Owó rẹ̀ o ga ju ara lọ àti gbìn rẹ̀ ó fini lọ́kànbalẹ̀. O lè wà ní ẹ̀yìn, o lè bọ́ sí ẹ̀yìnkùlé ilé rẹ kó sọ ilẹ̀ kékeré, kó rún, kó rún èso ẹ̀fọ́ yìí sè. Láàárín ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin, ẹ̀fọ́ yìí ti dàgbà ó ti tó ká láti jẹ. Ẹ̀fọ́ arówó jẹja jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn dáradára nítorí wípé ó dùn jẹ iyán, ó dùn jẹ ẹ̀bà, ó dùn jẹ iṣu, ó dùn jẹ ìrẹsì, ó dùn jẹ àmàlà. Kò sí ohun tó fẹ́ fi ẹ̀fọ́ arówó jẹja jẹ tí ò lọ níṣọ ò ṣe. Àwọn ọmọ mi náà woń fẹ́ràn ẹ̀fọ́ arówó jẹja nítorí pé ohun tí mo fẹ́ràn náà làwọn náà fẹ́ràn. Ta bá tú wá fẹ́ pa kú pátápátá, ká wá wá ẹja ọ̀fọ̀ ọ̀rọ̀, èyí tó ṣẹ̀ṣẹ̀, tí wọ́n ṣẹ̀ṣẹ̀, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sun, ká wá rora fi sórí ẹ. Àwọn ẹ̀fọ́ wọ̀nyí ó ṣe ara lóore. Ó lọ dáradára náà o tí a bá fi pọ̀nmọ́ ṣe. Ó lọ náà tí a bá fi ẹran sè ẹ̀fọ́ arówó jẹja.